Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnì kan tó máa ń ṣe ètò kan. Oríṣiríṣi nǹkan ni èèyàn sì máa ń ṣe ètò. Ètò ìnáwó wà, bí ka sọ pé a fẹ́ rán ọmọ lọ sí ilé ìwé, a máa ṣètò bó ṣe máa lọ oúnjẹ tó máa gbé lọ sí ilé ìwé, àwọn owó táa máa fún tó máa ná ní ilé ìwé tó bá dé bẹ́ẹ̀, bó ṣe máa bá àwọn ará ilú náà sọ̀rọ̀, bó ṣe máa bá wọn gbé. Oríṣiríṣi ètò ló wà.

Bẹ́ẹ̀ni ojú mi dára, ògùn régé ó lẹ́wà. Mo máa ń ṣe àmójútó ojú mi, mo máa yàgò fún àwọn ohun tó lè ṣe àkóbá fún ojú mi, tó lè mú kí àrùn tàbí àìsàn kó mú mi ní ojú. Ojú mi dára, ògùn régé ó lẹ́wà, ẹ̀ṣeun ń gan ni o.

Tí mo bá gbá ìbéèrè yen dáadáa tí ó sì yẹ mí, ìbéèrè tẹ bèrè ni wípé wákàtí mélòó ni mo máa ń wo ojú ìbòjú lójoojúmọ́. Èsì ìdáhùn mi ni pé mi ò kí ń wo ìbòjú, mi ò ń wo ìbòjú nítorí onígbàgbọ́ ni mí, mi ò kí ń wo ìbòjú rárá. Ẹ ṣeun.

Lákòókò, inú mi dùn fún ìbeeré tè beere yìí. Ẹ ṣeun gan ni. Bí mo ṣe máa ń tọrọ á forí jì. Tóbá jẹ pé àwọn àgbàlagbà tó jù mí lọ bí àwọn òbí mi tàbí àwọn ẹ̀gbọ́n mi ni mo bá ṣẹ, màá fi orokún mi méjèèjì, màá fi kúnlẹ̀ fún wọn, màá wá bẹ̀ wọ́n. "Ìyá mi, ẹ má bínú." Tóbá sẹ pé àwọn ẹ̀gbọ́n mi ni, màá ní, "Ẹ̀gbọ́n mi, ẹ má bínú, ẹ forí jì mi." Ṣùgbọ́n tó bá jẹ pé bí àwọn ọ̀rẹ́ mi, àwọn tá jọ wà ní ẹgbẹ́, màá sọ fún wọn pé, "Àa ẹ má bínú. Mi ò ní fi orokún mi méjèèjì, mi ò ní fi kúnlẹ̀ fún wọn o." Màá kàn bẹ̀ wọ́n wípé, kí wọ́n má bínú, kí wọ́n dàkún, kí wọ́n forí jì mi. Ẹ ṣeun gan ni.

Ẹ ṣeun gan ni fún ìbéèrè yìí. Tí mo bá gbọ́ ìbéèrè yín dáadáa, ká sọ pé mo gbọ́ yín yé. Ẹ ní, ṣe mo fẹ́ràn ijìyàn? Mi ò fẹ́ràn láti máa bá èèyàn jìyàn. Tí èmi àti àbí àwọn ọ̀rẹ́ mi ta bá wà papọ̀, tí ọ̀rọ̀ bá pa wá pọ̀, tí mo bá wa rí pé, tí mo ní báyìí lọ̀rọ̀ yìí ṣeri, ṣùgbọ́n tí àwọn ọ̀rẹ́ mi ní rara o kì í ṣe báyẹn ni ọ̀rọ̀ ṣe rí. Tí mo bá rí pé wọ́n ti fẹ́ máa pò mí ní ìfúnpọ̀, tí wọ́n fẹ́ máa lọ́ mi fún, kàkà bẹ́ẹ̀ máa fi wọ́n kalẹ̀ pé ókay o, bẹ́ẹ̀ bá ṣe weun gan, bẹ́ẹ̀ náà ló rí.

Bẹ́ẹ̀ni o, tí mo bá ń gbọ́ ìbéèrè yín rí, tí ìbéèrè yín bá ṣe ìyè mi yékéyéké, ẹ sọ wípé ṣé mo ti bèèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? A! Lọ́nà. Ní ọ̀nà tó pọ̀, láìmọye ìgbà ni mo ti bèèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ olùṣètò ẹ̀rọ. Bẹ́ẹ̀ni, ẹ ṣeun gan.

Ẹ ṣeun gan ni. Tí mo bá gbọ́ ìbéèrè yin dáadáa, ìbéèrè tí ẹ béèrè ni wípé, ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Bẹ́ẹ̀ ni, màá dá yín lòun, màá sọ pé bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà. Oríṣiríṣi ọ̀nà lalẹ gba ṣe ìtọ́jú àwọn èròjà tí a bá ní. Ká sọ pé bí àpẹẹrẹ ní sìn, mo lọ sọ́jà, mo lọ ra àwọn elo tí mo nílò nínú ilé. Ká jẹ́ pé mo ra ìrẹsì kongò kan, tí m bá délé, màá ṣe ìtọ́jú rẹ̀ kó má baà bàjẹ́. Màá pamọ́ kí àwọn kòkòrò oríṣiríṣi àti àwọn kòkòrò tó lè bàjẹ́ kó má ba mọ̀wọ́ inú wọn. So, màá dà á sínú ike tí mo lè fi gbé e pamọ́, màá dé e títí di ijọ́ tí màá sọ pé mo fẹ́ lò tán. Ọ̀nà àti oríṣiríṣi ọ̀nà lalẹ gba láti fi máa ṣe ìtọ́jú àwọn ǹkan tí a bá ní. Ẹ ṣeun gan ni.

Ẹ̀hẹ́n, ẹ ṣeun fún ìbéèrè yìí. Ìbéèrè yín ni wípé kí ni mo máa ń wọ̀ nígbà tí mo bá fẹ́ lọ sùn tàbí tí mo bá lọ sùn. Aṣọ ìwọ̀sùn ni mo máa ń wọ̀. Ẹ̀ mọ̀, dá bá ti lọ láti àárọ̀ dá lọ ṣiṣẹ́ ọ̀jọ̀ wá, dá padà délé, a ní di láti wọ aṣọ tí ó máa fún ara wa ní ìsinmi, tó máa jẹ́ kí a atẹ́gùn àti oyé àlàáfíà kó wọnú aṣọ wa, kó wọnú ara wa kí ara wa kó náà ká tú gbogbo ara wa kalẹ̀. Bẹ́ẹ̀ ni, aṣọ tí olóyìnbo máa ń pè ní night wear, òun ni mo máa ń wọ̀ tí mo bá fẹ́ lọ sùn. Ẹ ṣeun gan-an ni.

Ahán, káṣọ pé mo gbọ́ yín. Ìbéèrè yín tí ẹ bèèrè, ó yé mi yekẹ́yekẹ́, mo gbọ́ ìbéèrè yín. Ẹ ní báwo ni mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Ààh, a lè dárí àwọn òṣìṣẹ́ wa ní oríṣiríṣi ọ̀nà. Àwọn ọ̀nà tí a fi máa ń darí àwọn òṣìṣẹ́ wa ó gbọdọ̀ jẹ́ àwọn ọ̀nà tó jẹ pé ó ní ìrẹ̀lẹ̀ ká bọ̀wọ̀ fún gbogbo ènìyàn. Bọ tí òṣìṣẹ́ bá ń ṣiṣẹ́ lábẹ́ ẹeyan, ìyẹn ò gbọdọ̀ jẹ́ ẹni tó ní ìpamọ́ra nítorí ári bákan náà. So bá ṣe lè dárí àwọn òṣìṣẹ́, a máa fún wọn ní àwọn ìtọ́nà tí wọ́n lè máa gbà pé báyìí ni kó ṣe ṣe. Ká sọ pé bí àpẹ̀rẹ̀ ní ìsìn, bí pé wọ́n ń sin àdìrẹ, so wá ní àwọn òṣìṣẹ́ tó pọ̀. So wọ́n máa sọ pé rọra gbé ẹyin yẹn o, má jẹ́ kí ẹyin yẹn fọ́ o. Ọ̀yà lọ fún àwọn adìyẹ náà ló ń jẹ o. Ọ̀yà o, ẹ lọ gbálẹ̀ wọ́n o kí a lè-- kí àwọn kòkòrò àìfojúrí kó má ba à máa kó bá àwọn adìyẹ náà. So ìyẹn lè dárí àwọn òṣìṣẹ́ wa ní oríṣiríṣi ọ̀nà. Ẹ ṣe gan fún ìbéèrè tí ẹ bèèrè.

Ẹ ṣeun gan-an ni, ìbéèrè yín yẹ mi yékèyèké. Ẹ ni ṣe mo máa ń ṣe eré ìdánì? Ìdánì yìí ó túnmọ̀ sí eré tí ee, èèyàn méjì máa ń ṣe tó máa ń gbéra wọn dálẹ̀. À, èmi ò kí ṣe eré ìdánì o. Mi ò kí ṣe eré ìdánì rárá. Àwọn òbí mi ò fi àyè gba láti máa ṣe eré ìdánì, àti wípé èmi gan-an mi fẹ́ràn láti máa ṣe irú àwọn eré bẹ́ẹ̀ yẹn. Ẹ ṣeun gan-an ni.

Ah! Ìbéèrè yìí pa mí lẹ́rìn, ó sì mú inuú mi dùn. Ìbéèrè tẹ bẹ̀rẹ̀ ní wípé, ìgbà méló ni mo máa ń lọ fọ ẹnu mi lójoójúmọ́? Ẹ ṣeun gan ni. Nínúu òfin, nínuú ìmọ́tótó, òfin ìmọ́tótó, ìgbà ó kéré jù ìgbà méjì ló yẹ kí àwa èèyàn ká máa fọnu wa pẹ̀lú ìmọ́tótó. Ka ba leè ní ìmọ́tótó, ká sì le yàgò fún àwọn kòkòrò ẹnu. Èmi o, ìgbà méjì tàbí ẹ̀ẹ̀kan ni mo máa ń fọ ẹnu mi lójoójúmọ́. Ìgbà tó sì dára láti máa fọ ẹnu ni pé tí a bá ti jí láàárọ̀ ká fọ ẹnu wa ká tó jẹun. Mo tún kọ́ ẹ̀kọ́ nínú, ah ahm, oyè àti ìmọ̀ oní ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ̀nsì wípé kò dá kí ènìyàn jẹun tán kó wá sare lọ fọ ẹnu. Ó tó, like ó dùn kó fọ ẹnu kó tó di pé ó máa jẹun. Tàbí nìgbà tó bá jẹun tán kó fara balẹ̀ kó tó lọ fọ ẹnu rẹ̀. Ka padà sí orí ìbéèrè, ìgbà méjì ni mo máa ń fọ ẹnu mi lójoójúmọ́. Tí bá ti kọ́kọ́ jí, táa bọ́jú, a máa fọ ẹnu wa ká tó mú iṣẹ́ ilé ṣe àti ká tó sùn lálẹ́. Ta bá ti jẹun tán, táa ti ṣeré pẹ̀lú àwọn ẹbí àti aráa wa, a tún lọ fọnu kó tó di pé a lọ sí orí ibùsùn wa láti lọ sùn. Ẹ ṣeuń gan-an ni o.

Bẹ́ẹ̀ni o, mò máa ń kọ̀ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ẹ̀kọ́ púpọ̀ púpọ̀ ló wà láde rí kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Nípa bá se lè lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa, tá fi bèrè àwọn ìbéèrè, ohunkóhun tí ò bá yé wa, a lè wá, a lè lo Íńtánẹ́ẹ̀tì láti lè fi bèrè rẹ, yóò sì fi yé wa yékéyéké. Àwọn òyìnbó wọ́n tiẹ̀ ti sọ ayédẹ̀rọ ní òdì sẹ́yìn yìí, tó jẹ́ pé ohunkóhun tó bá ti rù yàn lójú, ti a bá ti bọ́ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tá sì tán data wa, ti a bá ti bèrè ohunkóhun tí a bá fẹ́, yóò fi yé wa, yóò láyé wa yékéyéké.

Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. Pé ìbéèrè tí ẹ bẹ̀rẹ̀ ni wípé, báwo ni o ṣe máa ń rán tí àwọn ọ̀rọ̀ àṣìna rẹ? Nǹkan tí ò yẹ mi nínú ìbéèrè yìí ni àṣìna. Nítorí mi ò mọ ohun tí ẹ tó túmọ̀ sí tàbí tí ẹ̀ ń gbìyànjú àti sọ fún mi. Àṣìna yẹn kò yé mi, kò yé mi rárá. Ẹ má bínú, ẹ ṣe ǹkan ni.

Ẹ seun fún ìbéèrè yìí, inú mi sì dùn gidigidi láti gba ìbéèrè yìí. Ìbéèrè tẹ ìbéèrè ní wípé, báwo ni bátìrì fóònù mi ṣe máa ń dúró? Bátìrì fóònù mi, ẹmi rẹ̀ gùn gan ni tí m bá ti ṣáàjì rẹ̀ tí mo kíbọná ẹ̀rọ ìgbàlódé tí olóyìnbo ń pè ní ẹlẹ́tírísìtì. Bó bá ti gbaná, yóò ṣáàjì, tó bá ti ṣáàjì, yóò pẹ́ kó tó di pé ó ṣáàjì pé ó kún àti kó tó di pé yóò já. Fóònù mi wọ́n ti ṣe bátìrì rẹ̀ pa, mi sábà sí kí n rí bátìrì. Óun ní tí olóyìnbó ń pè ní inner battery, inner battery, ẹ ṣeun gan ni, kò dàbí fóònù kékeré. Fóònù kékeré ni èyí tí mò ń lò tẹ́lẹ̀, óun ní tí olóyìnbó máa ń pè ní Nokia kékeré. Ó ní bátìrì tó jẹ́ pé mo lè yọ́ kí n fi un tí olóyìnbó ń pè ní desktop kí n fi ṣáàjì rẹ̀

Ìbéèrè pàtàkì jù lọ rẹ̀ oo, ẹni báwo ni mo ṣe máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi? Ah ẹ̀ṣeun, ara bi mo ṣe máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi? Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn ló sábà máa ń ṣe àjọyọ̀ náà fún mi, tí mi ní ká kún ṣùgbọ́n tí wọ́n ò gbé mi jáde wọ́n ó surprise mi, like wọ́n ó jọ mí lójú wọ́n kàn gbé ẹ̀bùn wá lóríṣìíríṣìí, oníkálukú àti àwọn onífèrè onílù wọ́n ó wá, ṣo wá tẹpẹpẹ ijó a ṣe pati. Ẹ̀hẹ́n ẹ̀ṣeun gan ni.

Ẹ ṣeun fún ìbéèrè yìí. Ìbéèrè tẹ́ẹ bèèrè ní wípé kín ni adùn tó tí mo fẹ́ràn nínú ice-cream? Màá sọ pé ohun tí mo fẹ́ràn, adùn tí mo fẹ́ràn nínú ice-cream ni nígbà tí ó bá tutù, tí mo ṣẹ̀ṣẹ̀ ràá, èyí tó dì tí kò tíì yòrò. Nítorí tí ó bá ti yòrò, ó máa ń dùn o ṣùgbọ́n kò le dàbí èyí tó ti dì, tó ní ice nínú rẹ̀. Ìgbàun èyí tó bá dùn tí a, èyí tó bá dì tí ice bá wà nínú rẹ̀, òun ló máa ń dùn dáadáa tí ó máa jóni léyín. Kó máa jóni léyìn yẹn ká máa fi ṣíbí, ká máa fi gbé sẹ́nu, òun ni adùn tí mo fẹ́ràn nínú rẹ̀. Mo sì láìkì àti máa ràá, mo fẹ́ràn láti máa ràá púpọ̀ púpọ̀. Gbogbo àwọn ọ̀rẹ́ mi gan-an tí wọ́n bá ní kí ni káwọn máa bá mi rà bọ̀, bóyá tí wọ́n bá jáde, wọ́n á fẹ́ràn, àwọn mìíràn á bèèrè pé ṣé káwọn bá mi ra ice-cream àbí káwọn ra nǹkan míì, màá ní àà rárá o, kí wọ́n bá mi ra ice-cream. Mo fẹ́ràn ice-cream gan-an ní èyí tí ó bá dì tí kò tíì yòrò. Bẹ́ẹ̀ni, ẹ ṣeun gan-an ni.

Ah, ìbéèrè ìpamí lẹ́rìn-ín o. Báwo ni ò ṣe máa ń tọ́jú èékánná rẹ? Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo, ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo, ìmọ́tótó ilé, ìmọ́tótó ara, ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ẹ má bínú pé mo kọ́kọ́ kọrin yìí. Ehn, bí mo ṣe lè máa ṣe ìtọ́jú èékánná mi. Èékánná, ìtọ́jú èékánná ṣíṣe ó jẹ́ ọ̀kan lára ìmọ́tótó. Ah, ó ṣe pàtàkì lọ́nà kan náà torí kí a lè bá dènà àwọn kòkòrò àìfojúrí tó máa ń ṣá sí abẹ́ èékánná. Tí mo bá tijú láàárọ̀, màá kọ́kọ́ lọ fọ ọwọ́ mi, màá fi ohun tí eléwìgbù ń pè ní sanitizer, hand sanitizer màá fi ṣẹ. Tí a bá jáde lọ ta ṣẹ̀ṣẹ̀ padà wọlé, mo gbọdọ̀ fọ ọwọ́ mi kí n tó mu ohunkóhun wípé màá fi mú un lọ sẹ́nu. Ah, oríṣìíríṣìí ọ̀nà òun la le gbà láti ṣe ìmọ́tótó èékánná. Mo gbọdọ̀ máa gé èékánná mi lóòrèkóòrè torí kí àwọn kòkòrò àìfojúrí wọ́n máa ba à máa sá pamọ́ sí abẹ́ èékánná. Ọwọ́ àti ti ẹsẹ̀ náà, ìyẹn máa ṣe ohun tí eléyibù ń pè ní hand sanitizer. Ìyẹn sì máa gé èékánná ní òrèkóòrè ẹsẹ̀.

A, ìbéèrè yìí, ó pín sí ipa tó pọ̀ gan-an ni. Báwo ni mo ṣe máa ran àwọn ènìyàn lọ́wọ́? Ìrànlọ́wọ́ wà ní oríṣiríṣi ọ̀nà. Mosì gba àládúrà pé a ò ní ṣìṣe, a ò ní ṣi ẹni ẹlẹ́ni ran lọ́wọ́. Ohun táṣe tí ó kò bá wà, Ọlọ́run kò ní jẹ́ káṣe. A lè rán yàn lọ́wọ́ lọ́nà tópọ̀ bí àpẹẹrẹ, ní ta bá rí àwọn àgbàlagbà tí wọ́n gbé ẹrù dání, a lè ní à, "Mama o, àbí Baba, ẹ gbé wá, ẹ jẹ́ kábáyín gbé." So, a bá wọn gbé. Tíẹ sì ibi tí wọ́n bá ń lọ ti ílé, won o ba jina, a lè bá wọn gbé dé ilé. A sì lè rán, kìí ṣepé àgbàlagbà nìkan la lè rán lọ́wọ́. A lè rán ọmọ kékeré lọ́wọ́, a lè rán àgbàlagbà. Nípa bí a ṣe lè rán ọmọ kékeré lọ́wọ́, bí tí àwọn olùkọ́ ọmọ tón bá fún ọmọ ní isẹ́ àmúrelé, ẹhen. Àgbàlagbà tó bá mọ̀, ó lè rán ọmọ lọ́wọ́ nípasẹ̀ kóbá ṣe isẹ́ àmúrelé náà oríṣiríṣi ọ̀nà. Bí àpẹẹrẹ, bí ẹnìkan bá fẹ́ ré náà, yálà ọmọ kékeré tàbí àgbà, ṣùgbọ́n tí kòlè dárenáà, a lè rán lọ́wọ́ nípa káfàdáni. Ka bá dà mọ́tò tó ń lọ lọ́tun àti lóṣì, ka bá dà dúró, ká mú rú ẹ ni bẹ̀, ká mú ré náà. Taàtún lè sọ pé ká mú ṣọdá sí òdì kejì, ẹ̀ṣeun.

Tí mo bá gbọ́ ìbéèrè yin yékéyéke tí ó sì yé mi. Ẹ ní báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Gbé ìbéèrè tí mo kọ́kọ́ ṣe, wi pe báwo ni ó ṣe rí? A! Màá sọ pé ó wà dáadáa. Ìgbéyàwó náà dà, ìbéèrè gidi lẹ ṣì béèrè, ẹ̀ ṣe ńgan ni?

Ah ẹṣeun, fún ìbéèrè tẹ̀bẹ̀rè yìí. Ẹní ẹ̀fọ́ wo ni mo fẹ́ràn jù? Ah mo fẹ́ràn ẹ̀fọ́ ebolo, ẹ̀fọ́ ebolo ni mo fẹ́ràn jù. E mọ̀ wípé ebola, àsìkò òjò ló máa ń sábà wà ní inú iṣu, nínú oko iṣu. So tá a bá rí ẹ̀fọ́ ebolo.eh mo tún fẹ́ràn láti jẹ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ tàbí ṣọkọ ṣùgbọ́n ebolo ni mo fẹ́ràn jù. Ah ebolo dùn-ún, òun àti ẹ̀fọ́ ajẹ́fáwò, àwọn méjèèjì ah o dùn gan ni. Ẹ ṣeun.

Pẹ̀lú ìbéèrè tẹ̀bẹ̀rẹ̀ yìí, màá sọ pé mo mọ̀ wọ́n dáadáa. Nítorí mo ti ń gbé àdúgbò yìí, ó ti pé, ó ti lé ní ọdún kan. Nítorí ọmọ ilé ìwé ni mí ní agbègbè ibi tí mo wà yìí. So ó ti lé ní ọdún kan. Àwọn ará àdúgbò mi, mo mọ̀ wọ́n dáadáa, mo mọ̀ wọ́n. Tẹ bá ní kí n sọ nípa wọn, mo lè sọ díẹ̀ lára àwọn ìwà àti ìṣesí wọn. Mo sì mọ iṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣe. Lára àwọn tá jọ ń gbé inu ilé yìí, akẹ́kọ̀ọ́ ni ọ̀pọ̀lọpọ̀ wa. Nínú àdúgbò yìí, akẹ́kọ̀ọ́ ni ọ̀pọ̀lọpọ̀ wa. Ẹ̀ṣeun.

Ah! Yorùbá yóò pa káṣọ́ o. Ibẹ́ẹ̀re, tẹ beèrè yi ó pa káṣọ́. Ibi tí mo ti lè ṣàlàyé pé kò yé mi ni ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ íméèlì. Ẹ ní báwo ni ọṣẹ máa ń ṣètò àwọn íméèlì rẹ̀. Mi ò mọ. Óòóò, mo ti rántí àwọn íméèlì. Mo máa ń ṣètò àwọn íméèlì mi nípa máa ń kọ́kọ́ kọ sílẹ̀ kó tó di pé màá ṣe àtẹ̀jíṣẹ́ sí ẹni tí mo bá fẹ́ ṣèṣì. Ẹ̀ ṣeun mi ò tete mọ ìtumọ́ íméèlì, ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni. Ẹ̀ ṣeun tí mo bá ti kọ́ka lẹ̀, màá wá ṣẹ́ǹdì rẹ̀ sí ẹni tí mo bá fẹ́ ránṣẹ́ sí. Ẹ̀ ṣeun.

Nípa ìbéèrè yí. Ìbéèrè yín ni wípé, nígbà wo ni mo lọ sí ilé oúnjẹ gbẹ̀yìn? Háá, tí mo bá ní kí n sọ tòótọ́, èmi ò fẹ́ràn láti máa ra oúnjẹ lọ́dọ̀ àwọn tó máa ń ta oúnjẹ. Mo máa ń fẹ́ kí n pèsè oúnjẹ tí mo fẹ́ jẹ fún arara mi. Mi ò fẹ́ràn láti lọ ra oúnjẹ níta torí mi ò mọ ohun tí wọ́n fi pèsè oúnjẹ náà. Àwọn òbí mi, wọn tun fi kọ́ mi láti máa ra oúnjẹ àrà jẹ ní ita. So, mo máa ń gbìyànjú, mo sì fẹ́ràn kó jẹ́ pé èmi ni mo pèsè oúnjẹ tí mo bá fẹ́ jẹ fún ara mi, ẹ̀ ṣeun gan ni. But, mo máa ń lọ sí ilé oúnjẹ ní ẹ́ẹ̀kọ̀kan, èmi àti àwọn ọ̀rẹ́ mi. Yálà bóya a bá ní ayẹyẹ ọjọ́ ìbí ta fẹ́ ṣe. So, wón máa ń ní ká lọ sí ilé oúnjẹ láti lọ ra oúnjẹ. Mo ti lọ sí ilé oúnjẹ láti ọdún tó kọjá ni. Nígbà tí ọ̀rẹ́ mi tó ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀, à wa lọ sí ilé oúnjẹ, a lọ ra oúnjẹ, ẹ̀ ṣeun.

Ẹ ṣeun fún ìbéèrè yìí. Mo máa ń fọkọ̀ mi nígbà tó bá dọ̀tí. Àsiko t'áwáyi, àsìkò ọyẹ́ tí eruku máa ń pọ̀, tí a bá ti jáde, eruku ó kun àwọn mọ́tò yẹn, so t'abá ti délé padà. Mo nílò àti fọ̀ láti gbé jáde ní ọjọ́ kejì. Ni ọjọ́ kẹtàkẹtà, ẹhẹ́n ni mo máa sábà ń fọ̀ nítorí àsìkò t'áwáyi, àsìkò ọyẹ́, eruku oríṣìíríṣìí yóò máa gbọ̀n ṣe, ṣo, mo nílò àti fọ̀ nù. Á, ní ìgbà òjò, ìgbà mìíràn tí mo bá gbé jáde, àwọn ẹrẹ̀fọ̀ àwọn omi tó máa ń dágún, ó lè ta sí i, mo nílò àti fọ̀ òun náà. Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni mo máa ń fọ òun nígbà náà. Bọ̀ níìsín, tí eruku máa ń pọ̀ yìí, ìgbà mìí tí mi ò bá lè fọ ní ọjọ́ kẹta, mo nílò àti kí aṣọ bómì, máa fi nù nu kó lè ba mọ́. Ẹ ṣeun.

Ah! Bẹ́ẹ̀ni o, mo fẹ́ran ìrìn àtẹ́gùn láti máa gun bàálù. Sugbọn ká má parọ́, mi ò tí ì gun rí o. Mo ń fi ojú sọ́nà ní ọjọ́ kan. Mo ń retí láti gùn ún, láti kúrò ní orílẹ̀ èdè yìí sí orílẹ̀ èdè mi, tàbí láti kúrò ní ìpínlẹ̀ kan sí ìpínlẹ̀ mi. Mo sì gbà ládúra pé gbogbo ìróngbà àti àdúrà mi ìkọ̀kọ̀ ni Ọlọ́run yóò gbọ́ àdúrà mi, yóò sì dá mi lóhùn. Àmín. Ẹ ṣeun.

Ah ibere yi, mo si le ran ti àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ìgbà ọmọdé mi. Bí àpẹẹrẹ ìgbà tí a fi máa ń lọ school ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, tí a bá a máa rìn sẹ, ó fẹ tó ìrìn kìlómítà mẹ́ta ká tó dé ilé ẹ̀kọ́ mi nígbà náà. Tí mo, mo si tún le rántí ìgbà tí mo ṣeré nínú ilé ẹ̀kọ́ ní ilé ìwé alákọ́bẹ̀rẹ̀ tí olóyinbo n pé ní primary tí mo ṣeré, tí mo fi ṣubú tí egungun àyà mí nbí bí tó fi kan, mi ò lè gbàgbé tí wọ́n fi gbé mi lọ sí ilé ìwòsàn láti lọ bá mi tun ṣe. Mo si tún le rántí ìgbà tí olùkọ́ mi tó nà mí tí ọwọ́ mi, ọwọ́ mi kékeré ẹlẹ́ẹ̀kẹ́rìn yìí tó fi rọ́, mo fi ṣèṣe nígbà náà. Ẹgba ó bá mi níbẹ̀, so o mú kí ọwọ́ mi kó ní àpá. Ẹ̀hẹn, mo si tún le rántí èmi i.

Bẹ́ẹ̀ni, pẹ̀lú ìbẹ̀rẹ̀ yìí, ẹ ní ṣé mo máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pé wọ́n tí mo bá nílò, lai tí wọ́n bá béèrè pé, à eló ni ọjà yìí o, ṣé ẹ ní o? Màá ní, bẹ́ẹ̀ni mo ní. Tí wọ́n bá wá tún pa, like tí wọ́n bá ní àwọn padà bọ̀, màá ní òkay, mo ti gbọ́ kò sí ìyọnu. Tí wọ́n bá tètè padà wá, mo nílò àti gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn, màá máa pe wọ́n ní òrékóòrè pé ṣé wọn ò wá mọ́ ni? Ṣe wọn o gbàgbé? Màá, mo máa ń pe wọ́n ní ọ̀rọ̀ kan, mo máa ń pe àwọn oníbàárà tuntun. Ẹ ṣeun.

Bẹ́ẹ̀ni o, mo máa ń lo, ah, apẹ̀rẹ̀ bí tí mo bá ra kóòkì, mo máa ń gba ọ̀pá láti fi fàá. Mo tún máa ń lò tí mo bá ra ohun tó tutù tí ò kí ń ṣe omi tí a máa ń pè ní ẹlẹ́rìndòdò, mo máa ń gba àwọn bíi fíjùù, àwọn bíi kóòkì náà ni. Mi kì í sábà á ń lò tí mo bá ń lo, tí mo bá ń mu mílìkì alagolo, but tí mo bá ra àwọn tí olóyìnbó ń pè ní dírínkì, màá fi ọ̀pá, màá fi ń fàá, èṣe wọn.

Ọ tí ìbéèrè yìí tó bá yé mi dáadáa, ẹni ṣé mo máa ń gbé àpò ẹ̀yìn? Há bí eré ló ṣe jọ tí mo bá ní kí n. Tí ó bá yé mi, tí ìbéèrè yìí tó bá yé mi, tá a máa ń ṣe eré èmi àti àwọn ẹlẹgbẹ́ mi ní ìgbà kékeré tá a máa ń gbéra wa ní àpò ẹ̀yìn. Ó mo máa ń ṣe, mo máa ń ṣe bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe.

Bẹ́ẹ̀ni, ní ìdáhùn sí ìbéèrè tẹbeẹ́rẹ́ yìí, màá sọ wípé bẹ́ẹ̀ni ọgbà wà ní àrándí ilé wa. A ní ọgbà, ó sì fẹ̀ gan. Ọgbà tó fẹ̀ tí a ti le ṣeré, èyí tí a ti le ka ìwé, ó wà níbẹ̀. Èyí tí àwọn ọmọ kéékèèké tí wọ́n ti le gba eré bọ́ọ̀dù, ó wà níbẹ̀. A ní ọgbà, ẹ ṣeun gan ni.

Bẹ́ẹ̀ni, pẹ̀lú ìbẹ̀rẹ̀ yìí bẹ́ẹ̀ni, mo ti lọ rí. Bó tilẹ̀ jẹ́ wipé mi ò wọ inú rẹ̀, ṣùgbọ́n àdúgbò kan wà tí wọ́n ń pè ní Àgọ́. Bẹ́ẹ̀ni, mo ti lọ sí ibẹ̀ rí. Mo kọjá ní ibi bẹ̀. Mo ti lọ sí Àgọ́ rí, ẹ̀ ṣeun.

Pẹ̀lú ìbẹ̀rẹ̀ yìí, màá sọ wípé bẹ́ẹ̀ni mo máa ń ra ǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì. Bí àpẹẹrẹ, mo máa ń ra káàdì láti fi lè pe àwọn ẹbí àti ará mi. Ìgbà míì mo sì máa ń ra détà láti fi lè ṣáàtì àti láti fi lè bèèrè ohunkóhun tó bá rú mi lójú lórí ọwọ́ Gọ́gù. Màá ti lè bèèrè ẹ̀ ṣeun.

Pẹ̀lú ìbéèrè yìí, ìbéèrè gidi, ìbéèrè tó dáa tí ó sì jẹ́ ọ̀kan lára àwọn ìbéèrè tí mo fẹ́ràn jù láti ìgbà tí mo ti ń dáhùn àwọn ìbéèrè yìí ni. Ìbéèrè yìí ni pé, ṣe o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn lóòrèkóòrè. Ó sì dá kí gbogbo àwa ènìyàn kó máa ṣe ìsọdọ̀tun ọkàn. Bíbélì sàlàyé fún wa bẹ́ẹ̀ wípé ní ojoojúmọ́ ni ká máa ra ìgbà padà, ká máa fi àdúrà, ká máa fi ra ìgbà padà nítorí wípé búburí ni gbogbo ọjọ́. A ti máa ṣe ìsọdọ̀tun ọkàn, ó fún wa ní àǹfààní láti máa rántí wípé Ọlọ́run n padà bọ̀, wípé gbogbo wa là ní ibìkan tá a ń lọ lẹ́yìn ayé yìí. Thank you. Ẹ ṣeun gan.